Nítòótó, nítòótó ìrántì gbogbo ọ̀rọ̀ Sinẹmi kì í ṣe iṣẹ́ kékeré rárá nítorí pé wọ́n pọ̀ gan. Láti rí dájú pé mi ò gbàgbé wọn, mo máa ń lo ìlànà pàtàkì kan. Mo máa ń kọ àwọn nǹkan sí inú ìwé, inú ìwé ìpamọ́ mi tàbí kí n, tàbí kí n lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀, kí n lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti tọ́jú wọn síbi tí ó lẹ́tọ̀ọ́. Ohun tó jẹ́ mí lógun ni pé kí n lo àwọn ọ̀rọ̀ tí, kí n lo àwọn ọ̀rọ̀ tí ò ní kí n lo àwọn ọ̀rọ̀ tí ó ní ìtumọ̀ sí mi ṣùgbọ́n tí yóò ṣòro fún ẹlòmíràn láti mọ̀. Èyí máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀ pé àwọn nǹkan mi wà ní ìpamọ́.

Mo máa ń gbìyànjú, máa ń gbìyànjú láti dé ní àkókò, láti dé ní àkókò nítorí mo máa, mo mọ̀ pé àsìkò jẹ́ ǹkan kan tí kò ní padà wá mọ́. Nítọ̀ọ́tí ó ṣe pàtàkì láti bọ̀wọ̀ fún àkókò àwọn ẹlòmíràn bí a ṣe ń bọ̀wọ̀ fún àkókò tìwá náà. Nígbà mìíràn, ìpínlẹ̀ kò lè nira pẹ̀lú tiráfíìkì, ò lè nira pẹ̀lú sún kerépa-keré ọkoọ̀, ṣùgbọ́n mo máa ń tètè jáde nílé kì in le dé ibi tí mò ń lọ láìpé rárá. Ìgbà gbógbo ni mo máa ń ríi, mo máa ń rí i dájú pé mo wà ní àkókò nítorí pé, nítorí pé ó jẹ́ àmì ẹni tí ó ní iṣẹ́ lọ́wọ́ àti ẹni tí ó ṣéé fọ̀kàn tán.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn ènìyàn, pàápàá jùlọ àwọn mọ̀lẹ́bí àti ọ̀rẹ́ tímọ́tímọ́ mi. Mo gbàgbọ́ pé bí a bá ń pín oúnjẹ, ìfẹ́ àti ìṣọ̀kan túbọ̀ máa ń gbilẹ̀ láààrin wa. Ó túbọ̀ máa ń gbilẹ̀ láàárín wa sí i. Nígbà míràn tí mo bá ti ẹ̀ rí ẹni tí kò ní tó, inú mi má ń dùn láti fún wọn ní nǹkan jẹ nínú oúnjẹ mi. Èyí jẹ́ àṣà kan tí mo ti kọ́ láti kékeré wípé ọwọ́ tí ń fún ni, ni ó mọ́. Wípé oúnjẹ kì í dí nǹkán kù, ó kúkú máa ń mú ayọ̀ọ́ wá ni.

Láìpẹ́ yìí ni mo kọ́ bí a ṣe ń lo ẹ̀rọ amúyẹyẹ tuntun kan níbi iṣẹ́ mi láti jẹ́ kí iṣẹ́ ya kíákíá. Nítòótọ́ ó jẹ́ ìpèníníjà fún mi ní àkọ́kọ́ nítorí pé ó yàtọ̀ sí èyí tí mo mọ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n mo rí i pé bí mo ṣe ń kọ́ ọ sí, bí mo ṣe ń kọ́ iṣẹ́ mi túbọ̀ ń rọrùn sí i. Ìyẹ́n ṣẹlẹ̀ ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ó sì fún mi ní ìyànjú láti máa tẹ̀síwájú nínú ìmọ̀ mi lójúmọ́. Ó ṣe pàtàkì láti máa, ó ṣe pàtàkì láti máa kọ́ ǹkan tuntun nítorí ayé ń yípadà láti jẹ́ kí èèyàn lè wúlò si nínú iṣẹ́ rẹ̀.

Ní tòótọ́ mo nífẹ̀ẹ́ sí ice cream gidigidi ṣùgbọ́n adùn tí mo fẹ́ràn jùlọ ni fanílà. Ohun tí ó mú kí n nífẹ̀ẹ́ rẹ̀ ni pé ó tura, ó sì rọrùn láti jẹ pẹ̀lú ohun èlò yòwu. Nígbà míràn mo máa n fẹ́ kí wọ́n fi chocolate díẹ̀ sí i lórí láti fún ni, à láti fún ni, à láti fún ni adùn ọ̀tọ̀. Kò sí ohun tí ó dàbí kí ice cream, kí ice cream ó tura ní ọjọ́ tí òòrùn bá mú gidi ní ìlú Èkó. Ó ma n tú, ó ma n, ó ma n, ó ma n tú ni lára gan, ó sì máa n fún mi ní ayọ̀ nígbà gbogbo tí mo bá tọ wò.

Ọ̀rọ̀ iṣẹ́ ẹ̀yìn ọ̀rọ̀ iṣẹ́ ẹ̀yìn yìí kú iṣẹ́ gidigi ó kú iṣẹ́ gidigan ni. Nítòótọ́, ẹ̀yìn ma ń fọ́ mi nígbàkí nígbà ní ní láti gbà láti ìgbà dé ìgbà, pàápàá jùlọ ní nígbà pàápàá jùlọ nígbà tí mo bá jókòó ti iṣẹ́ fún àkókò gigun tàbí tí mo bá gbé nǹkan tó wúwo. Nígbà míràn, ó ma ń rọrùn láti gbàgbé pé ara nílò ìsinmi ṣùgbọ́n tí ìrora náà bá bẹ̀rẹ̀, ó ma ń jẹ́ kí n mọ̀n pé mo ní láti nàró kí n sì a kí mo ní láti nàró kí n sì sinmi díẹ̀. Mo ti ẹ ti bẹ̀rẹ̀ sí í lo ìjókòó tó dára ju ti tẹ́lẹ̀ lọ láti rí i pé mo tọ́jú ara mi dùn ju kí ẹ̀yin má bàá kí ẹ̀yin má bàá dina mon mi mọ́n.

Àkókò ọdún tí mo ní tí mo fẹ́ràn jùlọ ní ọdún iléyá. Igbà yìí má ń jẹ́ àkókò ọ̀tọ̀ fún mi nítorí pé ó jẹ́ àkókò fún ìmọ̀ore, àdúrà àti ìfẹ́ láàrin ẹbí àti ọ̀rẹ́. Ohun tí ó má ń mú inú mi dù jùlọ ní ohun tó má ń mú inú mi dù jùlọ ni bí a ṣe ń pín oúnjẹ fún àwọn aládùúgbò àti bí gbogbo ènìyàn ṣe ń wọṣọ tuntun láti lọ kí a láti lọ kí ara wọn káàkiri. Ọdún iléyá jẹ́ àkókò ìrúbọ àti inú rere ó sì máa ń jẹ́ kí n rán tí pàtàkì ìṣọ̀kan nínú àwùjọ wa.

Ní tòótọ́ ènìyàn kọ̀ọ̀kan ló ní, ènìyàn kọ̀ọ̀kan ni ó ní bí ó ṣe fẹ́ kí ibùsùn rẹ̀ rí. Ṣùgbọ́n fún èmi alára, ìrọ̀rí méjì ni mo máa ń lò lọ́pọ̀ ìgbà. Ìdí tí mo fi fẹ́ràn láti lò ìrọ̀rí méjì ni yipé ó máa ń jẹ́ kí n lè gbé orí sókè díẹ̀, èyí sì máa ń jẹ́ kí n sùn láìsí wàhálà kankan. Nígbà mìíràn tí mo bá rẹ̀wẹ̀ sìgán, mo lè fi ìrọ̀rí kẹta sí abẹ ẹsẹ̀ mi láti jẹ́ kí ara mi dẹ̀ sí. Sísùn pẹ̀lú ìrọ̀rí tó tọ́ ṣe pàtàkì fún ìlera ara.

Nígbà tí mo bá ń lọ, nígbà tí mo bá fẹ́ múra fún ìrìnàjò, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti kọ, láti kọ gbogbo ǹkan tí mo, tí a, tí mo máa nílò láti kọ sílẹ̀ sínú ìwé. Èyí máa ń jẹ́ kí n mọ àwọn aṣọ tó yẹ kí n kó jọ àti àwọn ohun èlò ìmọ́tótó bí i ọṣẹ àti ìfọyín. Mo má a ń rí i dájú pé mo kọ́kọ́ to àwọn ǹkan tó wúwo sí abẹ́ àpò mi kí n sì fi àwọn fẹ́lẹ́fẹ́lẹ́ sí orí rẹ̀ láti dènà kíkàgo. Bákan náà, mo má a ń ṣàyẹ̀wò ìwé ìrìnnà mi àti owó tí ó wà lọ́wọ́ mi nítorí wípé ìmúra sílẹ̀ tó da ló ń mú kí ìrìnàjò tu rà.

Lóòótọ́ mo ti ń ronú jinlẹ̀ nípa bí mo ṣe le fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn, pàápàá jùlọ láti ríi wípé iṣẹ́ yìí dé ọ̀dọ̀ àwọn ènìyàn tuntun. Ìpínlẹ̀ Èkó ni mo wà báyìí, ṣùgbọ́n mo ní ìrètí láti láti ṣí ẹ̀ka mi tuntun sí ìlú Ìbàdàn tàbí Abuja láìpẹ́. Èyí yóò jẹ́ kí n lè sin àwọn oníbàárà púpọ̀ síi, kí n sì jẹ́ kí orúkọ iṣẹ́ mi túbọ̀ tán káàkiri orílẹ̀-èdè. Ètò mi ni láti bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí nípa ọjà àti àyíká àwọn ìlú wọ̀nyí kí n tó gbé ìgbésẹ̀ gidi.

Bẹ́ẹ̀ni, mo ti lọ, mo ti lọ só, mo ti lọ sọdẹ ni ìgbà tí mo wà ní ọmọdé ní abúlé wa. Mo ti lọ sọdẹ rí nígbà tí mo wà lọ́mọdé lábúlé wa. Mo rántí pé mo máa ń tẹ̀lé àwọn àgbààgbà mi àti àwọn ọ̀rẹ́ mi lọ sí inú igbó dúdú ní òru. Inú mi má ń dùn láti gbọ́ ìró àwọn ẹranko àti láti rí bí àwọn àgbààgbà mi ṣe ń lo ìbọn láti dẹ̀bà fún ẹran. Ó ti lè jẹ́ wípé ẹ̀rù má ń bà mí díẹ̀ nítorí okùnkun. Ìmọ̀láyọ̀ tí mo má ń rí, tí mo má ń rí, tí mo má ń rí ní, tí mo má ń rí nígbà tí, nígbà tí a bá pa ẹran tó pọ̀ kò lẹ́gbẹ́. Ìrírí yẹn, ìrírí yẹn kọ́ mi ní sùúrù àti àkìnkanjú.

Nǹkan púpọ̀ ni ó má ń mú mi rẹ́rìn, ṣùgbọ́n èyí tí ó ṣe pàtàkì jùlọ ni àwọn àkókò tí mo bá lò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tímọ́tímọ́. Bí a bá ń sọ ìtàn àtijọ́ tí a sì ń rántí àwọn àṣìṣe wa tó ti kọjá, inú mi má ń dùn gidigidi. Bákan náà, mo nífẹ̀ẹ́ sí àwọn sinimá apanilẹ́rìn tí wọ́n sọ̀rọ̀ nípa ìgbésí ayé wa gidi. Ẹ̀rín má ń jẹ́ kí n ní animora ó má jẹ́ kini ìmọ̀lára pé ayé yìí kò le tó bẹ́ẹ̀, ó sì má ń dín ìdààmú ọkàn kù. Nígbà mìíràn, àwọn ọmọdé tí wọ́n ń ṣeré lọ́nà àìmọ̀ kan náà má ń mú mi rẹ́rìn músẹ́. Gbogbo nǹkan wọ̀nyí ni ó fún mi ní ayọ̀ tí ó sì jẹ́ kí n rẹ́rìn ní tí ó ṣe jẹ́ kín rẹ́rìn lá tọkànwá nígbà gbogbo.

Ní tèmi láti mú ìdọ́gba wá láàrín ìṣe mi àti ìgbésí ayé mi, mo máa ń rí i dájú pé mo ṣètò àkókò mi dáradára. Ìlànà tí mo máa ń lò ní láti mọ ìgbà tí mo gbọdọ̀ ṣiṣẹ́ kára àti ìgbà tí mo gbọdọ̀ sinmi fún ìgbádùn ara mi àti ti ọmọlúàbí. Èmi gbàgbọ́ pé iṣẹ́ ṣe pàtàkì ṣùgbọ́n ìlera ara àti àlàáfíà ọkàn ṣe pàtàkì jùlọ. Mo máa ń dẹnukọ̀ iṣẹ́ mi ní kété tí àkókò ò bá tó, kí n lè rí ààyè tọ́jú ara mi àti láti lo àkókò tó dára pẹ̀lú àwọn ènìyàn tí mo fẹ́ràn bí àwọn mọ̀lẹ́bí mi. Bí a bá ń ṣiṣẹ́, ó yẹ kí a rántí pé ẹ̀mí gùn ju iṣẹ́ lọ. Dídúró lórí iṣẹ́ láì sinmi kò dára fún ọjọ́ iwájú ènìyàn. Ìdọ́gba yìí ni ó ń fún mi ní okun láti tẹ̀síwájú nínú ìṣe mi pẹ̀lú ayọ̀ àti ìfọ̀kànbalẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn gan, pàápàá jùlọ ní ìrọ̀lẹ́ lẹ́yìn ìṣẹ́ òòjọ́. Ohun tí mo máa ń fẹ́ràn láti wò jù ni àwọn ètò ìròyìn láti mọ ohun tó ń ṣẹlẹ̀ ní àgbáyé, àti àwọn sinimá àgbiléwò tí n kò ní lékọ̀ọ́. Nígbà mìíràn, mo máa ń wo bọ́ọ̀lù àfẹṣẹ̀gbá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nítorí pé òun fún mi ní ayọ̀. Tẹlifisiọ̀n jẹ́ ọ̀nà kan pàtakí tí mo fi ń gbádùn ara mi, tí mo sì fi ń kẹ́kọ̀ọ́ nípa àṣà àti ìṣe àwọn ènìyàn mìíràn kárí ayé. Ó máa ń jẹ́ kí n mọ̀ nípa àwọn ohun tuntun tí ń ṣẹlẹ̀ láwùjọ wa.

Ní tòótọ́, ó ti pẹ́ díẹ̀ tí mo ti gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn. Mo rántí pé ó jẹ́ ní ǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí mò ń ran ọ̀rẹ́ mi lọ́wọ́ láti kó ẹrù kúrò ní ilé rẹ̀ àtijọ́ sí tuntun. Ọkọ̀ náà tóbi gan, ariwo rẹ̀ sì pọ̀ ṣùgbọ́n ó rọrùn láti kó gbogbo ohun èlò wa síbẹ̀ lẹ́ẹ̀kan náà. Bí ó tilẹ̀ jẹ́ wípé kò dùn bí mótò kékeré, ìrírí yẹn dùn mọ́ mi no torii pé nítorí pé a jọ ń sọ̀rọ̀ a sì ń rẹ́rìn jálẹ́ ọ̀nà. Ó jẹ́ ọjọ́ kan tí n kò lè gbàgbé nítorí iṣẹ́ takuntakun tí a ṣe lọ́jọ́ náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìpè fídíò gan lọ́pọ̀ ìgbà, pàápàá jùlọ láti bá àwọn ẹbí àti ọ̀rẹ́ mi sọ̀rọ̀. Ìpè fídíò jẹ́ ọ̀nà tó dára láti rí ojú ẹni tí à ń bá sọ̀rọ̀, èyí sì máa ń jẹ́ kí ni imọlara pé a súnmọ́ ara wa láyikà bí ọ̀nà ṣe jín tó. Mo tún máa ń lò ó fún iṣẹ́ nígbà míràn láti bá àwọn ẹlẹgbẹ́ mi ṣe ìpàdé látòkèèrè wa. Nítòótọ́ ọ̀nà ìbánisọ̀rọ̀ yìí ti mú kí ayé rọrùn fún mi láti rí àwọn ènìyàn tí mo fẹ́ràn nígbàkígbà tí mo bá fẹ́.

Nítòótó, ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń bẹ̀rẹ̀ ní nkan bí i agogo kan ọ̀sán abí agogo méjìlá ọ̀sán nígbà míràn. Wọ́n sì máa ń gbà tó ọgbọ̀n ṣẹ́jú sí wákàtí kan. Àkókò yìí ṣe pàtàkì fún mi gan nítorí ó máa ń fún mi ní àǹfààní láti sinmi kúrò lẹ́nu iṣẹ́. Ó ma ń fún mi láǹfààní láti sinmi kúrò lẹ́nu iṣẹ́ àti kí n jẹ hun rere bákan náà kí n sì tún ara mi ṣoji fún iṣẹ́ yòókù. Nígbà míràn mo máa ń fẹ́ láti kanjoko jẹ́ẹ́jẹ́ kí n sì gbọ́ orin díẹ̀ láti jẹ́ kí ọkàn mi balẹ̀ kí n tó tún padà sí ẹnu iṣẹ́.

Nítòótọ́, ọ̀nà tí mo fi ń gbà parọ́ ọkàn mi dá lórí sùúrù àti dídake jẹ nígbà gbogbo. Bí nǹkan bá dààmú mi, mo má a ń fẹ́ láti jókòó jẹ́ níbí kan tí a rí wo ò sí, kí n sì máa ronú jinlẹ̀ nípa ìfẹ́ Ọlọ́run. Nígbà míràn, mo má ń tẹ́tí sí orin tó rọjú tàbí kí n lọ rìn nínú afẹ́fẹ́ tútù láti jẹ́ kí inú mi balẹ̀. Bí mo ṣe ń ṣe èyí, gbogbo rògbòdìyàn ọkàn mi má ń dínkù. Mo sì má a ń rí agbára tuntun láti tẹ̀síwájú nínú iṣẹ́ mi pẹ̀lú ayọ̀ àti ìfọ̀kànbalẹ̀ pípé.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́ tí mo máa ń lò láti fi polongo iṣẹ́ mi fún àwọn ènìyàn. Gẹ́gẹ́ bí oníṣòwò ó ṣe pàtàkì láti ní káàdì iṣẹ́ lọ́wọ́ nítorí pé ó jẹ́ ọ̀nà tó rọrùn láti fún àwọn oníbàárà ní ààlà ayé nípa ibi tí nọ́mbà tẹlifóònù àti àdírẹ́ẹ̀sì ibi iṣẹ́ mi wà. Nígbà mìíràn tí mo bá pàdé ènìyàn tuntun níbi ayẹyẹ tàbí níbi ìpàdé iṣẹ́, mo kàn máa ń yọ káàdì mi jáde ni láti fi fún wọn. Èyí máa ń jẹ́ kí iṣẹ́ mi, èyí máa ń jẹ́ kí iṣẹ́ mi rí bí iṣẹ́ tó dánmọ́rán. Ó sì tún máa ń jẹ́ kí àwọn èniyàn rántí mi lẹ́yìn tí a bá pínyà tán.

Nítòótọ́, ètò ìfọṣọ mi máa ń sinmi lórí iṣẹ́ tí mo bá ní lọ́wọ́ ní ọ̀sẹ̀ náà. Nígbà púpọ̀, mo máa ń fọ aṣọ mi ní òwúrọ̀ Saturday kí n ba lè ráyè fún nǹkan míràn ní ọjọ́ Sunday. Mo fẹ́ràn láti fọ wọ́n ní òwúrọ̀ kùtùkùtù kí òòrùn ba lè ràn mọ́ wọn dáadáa. Bí iṣẹ́ bá bámi láramu ní òpin ọ̀sẹ̀, mo le sun sí ìrọ̀lẹ́ Friday. Ìfọṣọ jẹ́ nǹkan tí mo máa ń ṣe láti jẹ́kí n wa ní mímọ́ tónítóní nígbà gbogbo.

Bẹ́ẹ̀ni, etí mi dára gidigidi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ń pé mo lè gbọ́ràn kedere. Yálà ohùn kẹ́lẹ́kẹ́lẹ́ ni tàbí ariwo títí lọ sí ohùn orin tó dùn mọ́ ni nínú. Gẹ́gẹ́ bí ọmọ ènìyàn, mo mọ̀ pé etí dára. Etí dídára kò mọ ni kan kí a kàn gbọ́ ohùn lásán. Ó tún kàn kí a jẹ́ ẹni tó mọ bí a ṣe ń tẹ́tí sí àwọn ẹlòmíràn láti lóye ohùn tí wọ́n ń sọ. Nígbà gbogbo ni mo máa ń gbìyànjú láti lo etí mi dáradára láti kẹ́kọ̀ọ́ ǹkan tuntun àti láti mọ ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká mi. Ìlera etí ṣe pàtàkì gan, nítorí náà mo máa ń ṣọ́ra fún ariwo tó pọ̀ ju kí n lè tẹ̀síwájú láti máa gbọ́ràn dáadáa fún ọjọ́ pípẹ́.

Nítòótó, mo máa ń lo àwọn ojú òpó ayélujára lórísìírísì tàbí àwọn a láti bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ àti láti mọ ohun tó ń ṣẹlẹ̀ lágbàáyé. Mo sábà máa ń lo WhatsApp fún ìjíròrò ojoojúmọ́ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi, ṣùgbọ́n mo tún nífẹ̀ẹ́ sí Instagram láti mo tún nífẹ̀ẹ́ sí Instagram láti wo àwọn fọ́tò tó rẹwà. Nígbà mìíràn, mo máa ń lọ sí Twitter tí a mọ̀ sí X báyìí láti mọ ìròyìn tó gbé ọ̀nà dání. Àwọn ǹkan wọ̀nyí jẹ́ kí n jẹ́ ẹni tí ó tají fún ìròyìn tuntun nígbà gbogbo.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo àwọn ǹkan tó lè mú kí ara mi le dáadáa. Ni àkọ́kọ́, mo máa ń lo agogo ọwọ́ láti fi mọ iṣẹ́ tí ọkàn mi ń ṣe àti iye ìgbésẹ̀ tí mo gbé lójúmọ́. Ó ṣe pàtàkì fún mi láti mọ̀ bóyá mò ń ṣe eré ìmọra le tó tó. Bákan náà, mo máa ń mu àwọn èròjà fáítámì láti jẹ́ kí ètò àjẹsára mi lágbára. Pàápàá ní àsìkò tí òtútù bá pọ̀, ìlera jẹ́ ọ̀rọ̀. Nítorí náà, mo máa ń rí i dájú pé mo bojútó ara mi nípa lílo àwọn ohun èlò ìgbàlódé wọ́wọ́nyí.

Níbi iṣẹ́ mi, ọ̀pọ̀lọpọ̀ ohun èlò ni mo máa ń lò, ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jùlọ ni ẹ̀rọ ayárabíàṣá àti ayélujára. Láìsí àwọn nǹkan wọ̀nyí, kò rọrùn fún mi láti ṣe iṣẹ́ mi dáadáa tàbí láti bá àwọn oníbàárà sọ̀rọ̀. Yàtọ̀ fún ìyẹn, ìwà pẹ̀lẹ́ àti sùúrù tún jẹ́ ohun èlò tèmi tí mo máa ń lò láti rí i dájú pé àlàáfíà wà láàárín èmi àti àwọn alájọṣe mi. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ kí iṣẹ́ mi tẹ̀ síwájú lójoojúmọ́.